Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe iṣẹ́ láti ilé nítorí kí iṣẹ́ mi ba fì yà tí mo bá ti dé ibi iṣẹ́ àbí ibi tí mo ń lọ. Àwọn iṣẹ́ tí mo bá ti mọ̀ wipé ó yẹ́ kí n ṣe kí n tó wá àbí tó jẹ́ pé tó bá ti dé ibi iṣẹ́ àbí ibi tí mo ti lọ ṣe iṣẹ́, ó máa jẹ́ wàhálà fún mi tí mo ní kí bí i bá rí lásìkò. Màá bẹ̀rẹ̀ sí ní ṣe láti ilé. Mo bá ti wá ṣe ẹ́ láti ilé tí mo kàn dé ibi tí mo ń lọ, màá kàn ṣe díẹ lòkú tí maa ṣe báyẹn àbí tí mo bá dé ibi iṣẹ́, màá kàn ṣe finishing touches lásán ni.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó kú bí àwọn oúnjẹ tó kú bí tí mo máa ń jẹun lọ́wọ́ tí ó bá ṣẹ́kù mo máa ń jẹ. Àmo nígbà mii, ni ori emi, tí mo bá rí àwọn tó jẹ́ pé wọ́n need òúnjẹ tó jẹ́ pé wọ́n tun, ó tun ye kí n fún wọn ju ẹmi lọ tí ebí bá ń pa wọ́n ju ẹmi gangan fúnra mi lọ, máa gbé fún wọn láti jẹ. Nítorí oúnjẹ jẹ́ ǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì nínú igbesi ayẹ ọmọ ènìyàn.

Rárá mi ò fẹ́ràn oúnjẹ ní òpópónà náà nítorí mi kì í ṣẹ̀dá tó máa sábà jẹun ní ìta. Mo fẹ́ràn kí mo máa jẹun nínú ilé nítorí oúnjẹ ilé ó máa ń da, ó sì máa ń ṣe pẹ̀lú ìfarabalẹ̀. Àmọ́ nígbà mi ti mo bá wà lórí ìrìn, àbí mo bá lọ sí ibi kan tí ó jẹ́ pé o kò ní rọrùn fún mi láti gbé njẹ jẹ le tẹ̀ ẹ̀bí díẹ̀ ń pa mi, màá kàn jẹ díẹ̀ láti ta kí n máa fi jẹ́ kí ara mi kó yá dáadáa pẹ̀lú kí mo jẹun lé.

Lóọ̀ní mo ní àgbàlá ojò ní inú ilé mi tí mo máa ń fi, tí mo máa ń lò tójọ ba tí ń rọ̀, abí tí n bá need iwulo fún omi. Mo ní àgbàlá tó jẹ́ pé mo máa ń lò fún iru àwọn nkan bayẹn, tó dè máa n jẹ́ kí n máa rí omi ní òorekoòre tí ọjọ́ bá ti ń rọ̀ láti òkè. Mo máa ń ṣe báyen lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Mo máa ń ṣe idúnádúrà dáadáa nítorí kẹ́mi tó bá eeyàn ṣe mo gbúdọ̀ mọ irú ẹni tí ẹni yẹn jẹ́. Mo dè gbọdọ̀ ti ní, mo gbọdọ̀ ti, mo gbọdọ̀ ti ní ọ̀rọ̀ tí mo máa sọ fún awon tó mọ ẹni yẹn. Bí àwọn ọ̀rẹ́ ẹ àbí oníbáara re tó máa sọ fún wọn pé bó ṣe ri niyi, bí àwọn kán dé ṣe máa ń ri niyen. Tí n ba ti wá ní, tí n ba ti wá ní irú nǹkan báyìí lọwo, lo máa wá, má fi wá wò má gbe wo, bóyá o jẹ́ kí n bá a ṣe, bó jẹ́ kí n bá a ṣe kátàkárà abí i kí n máa bá a ṣe nkankan.

Bẹ́ẹ̀ni mo máa ń fi túrari tí mo báa fẹ́ jáde torí mi ò fẹ́ràn kí n máa run sawọ́n èèyàn, orun tó da lọ yẹ́ keyan máa run, torí ó tún máa jẹ́ káwọn yẹn tún máa ní ìfẹ́ eyan kí wọ́n dẹ̀ tún gbá teyan. Torí ẹ mo máa ń fi li orekoore bí ọjojumọ́ nínú ilé dá, àbí ìgbà tí mo bá fẹ́ jáde tí mo fẹ́ lọ sí ibi kan mo má ń rí pé mo ń fi dáadáa.

Àkókò ódun tí mo fẹ́ràn jù náà ni nígbà Kérésìmesì. Ní ìgbà tí aba ti wà ní December nítorí àsìkò yẹn ni àwọn ibítà tí n ṣiṣẹ́ wọn máa n fún ọlukalùkù ni, wọn maa fún ọlukalùkù ní sinmi, ti olukalùkù dẹ̀ máa lọ sí ilé tọ n máa lọ gbádùn ara rẹ̀. Àsìkò tí mo fẹ́ràn jù nínu ọdún niyẹn nítorí asiko yìí lákòókò yìí, àwọn eyan máa ń ba ara wọn ṣee àwọn ǹkan tó pọ̀ tó dẹ̀ ní ìtumọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dada nítorí ẹyin gbọdọ̀ tẹ́yìn o bá ṣiṣẹ́ o fẹ́. Ẹyin tún ní rí iṣẹ́ gidi náà gba ẹyin kò gbọdọ̀ ṣiṣẹ́ o fẹ́ káwọn ènìyàn mọ ẹyin pé ẹyin dáadáa lèèyàn. Kí ì ṣe dandan ni kó jẹ pé wọ́n sọ fún ẹyin pé iṣẹ́ o fẹ́ ni àmọ́ ẹyin tẹ́yìn ná ṣe kí ẹyin kán ṣe fún ara èèyàn ni pé kí èèyàn sá ṣe nítorí ẹyin ò mọ bí tí tẹ́yìn ó ti wá. Mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí dada ti inú mi dẹ dùn láti ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn nítorí àwọn akọkọ kàn bẹ́ ní inú ayé yẹn tó jẹ pé ìyẹn kàn máa iyàn ní má nkétì ẹyan ṣẹ mọ́ ti inu kàn máa mọ ma bí eyán àwọn akọkọ yìí. Mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn wọn o tun jẹ kí ẹni yẹn tó rẹrin díẹ̀, kí ẹni yẹn tó fi iyì, nítorí pé ó ti jẹ́ kí ẹni yẹn tó mọ̀ kétẹ̀ ẹni ṣẹ dáadáa, kí ẹni yẹn má fi ro nù u ǹkan t’èèyàn ń rò mọ̀

Mo máa ń ṣe irun mi ní ẹ̀yìn ọ̀sẹ̀ méjì méjì torí mi ò fẹ́ràn kí irun kún mó mi lórí. Mo dè fẹ́ràn kí máa káwọn èèyàn máa rí mi ka máa rí mi pé mo dùn rí lọ́mọ. Nítorí èyí, mo fẹ́ràn kí máa ṣe irun mi ní lẹ́yìn ọ̀sẹ̀ méjì méjì. Ọ̀sẹ̀ méjì méjì náà ni ó dáa kí ẹ́ máa ṣe kí irun yẹn má fi kún lọ títí kí ó má fi kún jù.

Agogo márùn-ún ni mo fi àkókò tí mo máa ń jí sí, torí àsìkò yẹn ló da jù láti jí tí maa dẹ ṣe àdúrà di bi, bi máa ṣe àdúrà díẹ̀ ṣáá, kó tó dípè mo lọ kí ìrun àárọ̀. Àkókò tí mo máa ń jí niyẹn lojojúmo ágo márùn-ún, ibẹ́ẹ̀ ni mo dẹ̀ fi fóònù mi sí pe ko ji mi.

Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìyàtọ̀ ti mo ma ń lò ó pọ̀ gaan tójẹ́ wípé èmi gaan fúnrami kìí ma le kàá nií ìgbà míì. Torí mo máa ń lò tòó, mo máa ń lò tòó bóyá bíi, mo máa ń lò tòó bíi, mo máa ń lò tòó bíi twenty gig ní ọ̀sẹ̀. Torí ọjọ́ míì mo máa ń lò bíì sí two gig, ọjọ́ míì mo máa ń lò one point five gig. O ṣe bi mi ma o ma kò ń ṣe pé eye nńkan báì ni mo máa ń lò ní ọjọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtún àtún lo ǹkan bí ǹkan tí mo bá lò tó bá ṣe tún lò, tó bá ṣe ṣe kí n tó tún lò, màá tún lò. Nítorí mo jẹ́ ẹǹikan tí ò kí n lo ǹkan ní ìná gbèsè ọkàn mi àbí lo apá. Mo máa ń lo ǹkan pẹ̀lú ọpọlọ ni mo dẹ̀ máa ń rọra lò nítorí mo mọ̀ pé ó tún lè ṣe àǹfààní fún mi ní ọjọ́ mi.

Èmi jẹ́ ẹnìkan tí ó kì í sábà mú nǹkan le koko koko, mo dè máa ń jẹ́ kí ǹkan tètè yọ nínú ọkàn mi. Nítorí náà tí ó bá ti di ọ̀pá, ǹkan tí wọ́n bá yẹ ṣe kí a ní ibi iṣẹ́, ìgbà tí wọ́n bá ní kí n lọ nàání, màá lọ nítorí mo lè tó kí ń sáré sin ǹkan nítorí mi kí ń ṣe èwù ọ̀bẹ á. Ìgbà tí wọ́n bá tó gbe dé nàání, ìgbà tí wọ́n bá tó ní kí n lọ nàání, so kò sí ìgbà tí mo lè lọ.

Ti mo ba fe lọ sibi iṣẹ ni ojoojumọ, irinajo mi lati ile lọ sibi iṣẹ o ma n tó bi wákàtí, wákàtí ogún. Bi àsìkò gbọ to ma n tó mi ni lati lọ sibi iṣẹ. Ile mi o jina si ibi iṣẹ ama nitori ọkọ ti o gbe mi nigbamii o ma n pe, o ma n disẹ nitori àwọn ènìyàn ma n pọ lójú ọna.

Mo máa ń ṣe àgbéyẹ̀wò ímeèlì mi lóòrèkóòrè, ó dẹ̀ tún máa ń bọ́ sí pé mo máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ bí èèmejì àbí mẹ́ta nínú, nínú oṣù. Nítorí èèyàn gbọdọ máa ṣe àgbéyẹ̀wò ímeèlì èèyàn nítorí àwọn tí wọ́n máa ń jí ímeèlì èèyàn gbé. Mo dẹ̀, nítorí náà mo máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀, mo dẹ̀ máa ń wo wó, mo máa ń wo nǹkan tí oun ń lọ ní bi bẹ̀

Ètò ìdárayá mi ò pọ̀ gán àwọn ǹkan tó máa ń mú mi dárayá, tọ́dẹ̀ jẹ́ ǹkan bí ètò fún mi, ó pọ̀ díẹ̀. Mo dẹ̀ máa ń ṣe ní ọ̀rèkórè bíi ó yẹ kí n lọ gbá bọ́ọ̀lù àbí kí ń dẹ̀ play kí ń dẹ̀ máa gbá ǹkan tí wọ́n ń pè ní géèmù. Àwọn ǹkan ìdárayá mi ó pọ̀ díẹ̀, ó dẹ̀ tú ní bí mo ṣe máa ń ṣe lóòrèkóòrè kí ń ṣe gbogbo ìgbà.

Iro o, mi ò mọ̀ bí a ti ń peja, nítorí mi kì ń ṣe peja peja. Àwọn p'eja p'eja tí wọ́n máa ń mú ẹja lódò, àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe ń pa ẹja. Àmọ́ èmi nígbà tí è kin ṣe iṣẹ́ mi, tí n de, tí o n de ṣe nǹkan tí mo máa ń ṣe kì ń, mi mọ bí wọ́n ṣe ń pa ẹja. Mo kàn máa ń rí i tí wọ́n máa ń pa ní, boya nínú fíìmù àbí tí mo bá kọjá lọ ní etí odò àbí nínú odò tí mo maa n ri táwọn èèyàn máa ń mú ẹja. Àmọ́, èmi ò mọ b'onṣe ń pa ẹja.

Mo máa ń gẹ irun mi ní orekore lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Nítorí pé kọ́ máa ba fi kún ni orí mi, torí kò dáa kí ori máa ki irún máa kunma eeyan lórí. Èmi dẹ̀ ní tí irun bá ti kún mi lórí, ó máa ń mú orí fọ́ mi, ó de tun máa ń jẹ́ kí n má mọ nnkan tí mò ń ṣe. Nítorí náà mo máa ń gẹ irun mi ní ẹ̀yìn ọ̀sẹ̀ méjì méjì.

Bẹ́ẹ̀ni, torí mo máa ń ṣe ìwádìí àwọn alábàásisẹ́pọ̀ mi torí ayé tàwọn, ayé yìí fúyẹ́ gan. Eyan dé gbọdọ̀ máa ṣe, eyan gbọdọ̀ máa ṣe ìwádìí àwọn eyàn tí eyàn bá ṣe àti àwọn tí ó ń bá ni ṣe. Eyan gbọdọ̀ máa ṣe ìwádìí tó kúná nítorí kì í ṣe òní nítorí ọjọ́ ọ̀la ni. Nítorí ní mo máa ń ṣe ìwádìí dáadáa.

Rárá mi ò fẹ́ràn ẹyin jíjọ, mi ò dè kí n jó torí mo jẹ́ eda kan tí ò kí n jó. Mo kàn mọ̀ rí tàwọn máa ń jó ni, àwọn nǹkan kan bẹ tó jẹpẹ́ àwọn ẹyan máa ń ṣe tó jẹpẹ́ èmi gangan fúnra mí mií fẹ́ràn rẹ̀ mi ò dè kí n ṣe. Ijó, ijó wà lára wọn. Kódà mi kí ń gbọ́ orin gan, mi ò dè kí n jó. Sugbon mó ni àwọn ọ̀rẹ́ tó máa ń jó tan dẹ́ mojó jo dáadáa. Ẹ̀mí mi ò mọ bí wọ́n ti ń jó.

Bẹ́ẹ̀ ni mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn, torí pé tẹlifíṣàn ó ń jẹ́ kí a máa mọ̀ bí ayé ṣe ń lọ. Gbámi a dé máa ń gbọ́ ìròyìn nà níbẹ́ẹ̀ tí ó dé máa ń ṣe àǹfààní fún wa. Nítorí náà mo máa ń wo ètò lórí tẹlifíṣàn. A máa ní nígbà tí mo bá ráyè náà tí ń bá ti ráyè máa kan fìkálẹ̀ máa dé wò lórí fóònù.

Mo máa ń rí dájú pé ọjà mi dára. Nǹkan tó jẹ́ kí ń máa ń rí dájú ni pé mi kí ń rà ìràkura. Tí mo bá fẹ́ ra ọjà, mo máa ń gbé nǹkan tí n bá fẹ́ rà, mo máa ń gbé ìyẹ̀wù bóyá nǹkan tó dáa àbí nǹkan tí ò dáa. Mo dẹ̀ tún kọ ẹkọ kan láti máa wo ọjà fínnífínní. Màá wo fínnífínní láti rí pé kò sí nǹkan kan tó yóò ṣẹ́kù tí ó dára rárá kí ó di pe mọ́ra. Nítorí èyí, èmi náà máa ń ta ọjà tí ó dára fún awon èèyàn.

Ẹ̀bùn tí mo fee yàn fún àwọn ènìyàn pàápàá jùlọ ní ibi tí èmi ti wà naa ní ẹbùn owó. Nítorí ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí àwọn èèyàn fẹ́ràn jù àti ǹkan tí ó ṣe pàtàkì nínú ọjọ́ ẹ̀ jẹ ọjọ́ ẹ̀dá, ojú ẹ̀dá ní òní yii ta wa naa ní owó. Owó jẹ́ kinikan to pàtàkì sí ẹ̀dá. Nítorí náà owó ni mo fẹ́ràn kí n màá fi tọrẹ.

Mii kì í ṣe olówó osi, olówó ọ̀tún ni mí láti ìdí láti ìgbà tí won ti bí mi láti kékeré. Bi mo dè ṣe bá ara mi nígbà tí mo dàgbà ní owó ọ̀tún ni mo máa ń lò. Nítorí nǹkan tí àwọn òbí mi fi kọ́ mi láti kékeré nìyẹn. Wọ́n gba owó sí yen lówó mi, won de nipé owó osì ò mo mi lára. Nítorí ìdí èyí owó ọ̀tún ni mo máa ń lò láti kékeré lo de tí mo mi lára títí di ìsin. Èmi dè jẹ́ olówó ọ̀tún.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan, mo dẹ̀ jẹ́ olùdárí àwọn èèyàn níbi tí a ti máa ń kírun. Mo dẹ̀ máa ń ṣe ètò àwọn ǹkan àyàn dáadáa. Mo máa ń ṣe ètò ère, mo dẹ̀ tún máa ń dárí àwọn èèyàn. Ǹkan tí mo máa ń sẹ níyen, ó dẹ̀ ṣe pàtàkì nínú alámọ̀rí ẹ̀dá. Nítorí náà mo jẹ́ ẹni tí ó máa ń ṣe ètò ǹkan, mo dẹ̀ máa ń ṣe é dáadáa, táwọn èèyàn ná dẹ̀ máa ń yìn mí pé mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni kò sí igbàti mí kí ń rìn. Mòde máa ń rìn lọ sí òkè náà tó ba jẹ́ pé ó pandàndan kí ń rìn ìrìnàjò mi, tọ́ jẹ́ pé ọ̀nà òkè ni. Kò sí ǹkan tí màá ṣe àfi kí ń rìn irú irìnàjò náà. Àmọ́ kò sí irú irìnàjò tí mii kì n rìn. Mo máa ń rìn lọ sókè, mòde máa ń rìn wá sísàlẹ̀, nítòri èse mi ni. Ìgbà mí de ni máa lo ǹkan tí èèyàn lè gùn láti fi rìn ìrìnàjò.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń da oko dúró ní ìdojúkọjú láti kojú rẹ̀ láde ti da dúró ní bo ṣe tọ́ àti bi o ṣe yẹ̀. Ẹ̀dá-- àlámọrí ẹ̀dà, ẹ̀dà gbodò jẹ́ ǹkan tí ó mọ bí wọ́n ṣe ń dájú kọ ǹkan lásìkò tó yẹ kó dájúkọ. Mo mọ bí wọ́n ṣe ń dájú kọ ǹkan lásìkò rẹ̀ nítorí náà mo máa ń dájú ko oko lásìkò tó yẹ kí n dájúkọ. Mo mọ bí wọ́n ṣe ń ṣe ìdúró, ìdúró oko ní ìdojúkọjú.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ nítorí mo tú pẹ́ tí mo ti ń dàgbé. Àti ìgbà tí mò ń dẹ́tì ń dàgbé náà, èmi lára mi mo máa ń dá oúnjẹ tí mò ń jẹ, mo máa ń dáná fún ara mi. Kódà kí n ṣe mi ní kí mo tún máa ń dáná fún àwọn ọ̀rẹ́ mi náà ta àwọ́n ná dẹ máa ń jẹ, tí awọ́n ná dẹ máa ń sọ pé mo mọ bí wọ́n ti ń dáná. Nítorí èyí, mo mọ oúnjẹ sé, nítorí pé mo máa ń dáná fún àwọn èèyàn gan, tí àwọn èèyàn dẹ máa ń gbádùn nkan tí ń bá ṣe.

Ah! Mo máa ń jẹ ẹran, kódà mo máa ń jẹ ẹran gan. Nítorí tí èèyàn ò bá jẹ ẹran láyé yìí, íbọ ni ìgbádùn ayé wá wà. Mo máa ń jẹ ẹran dáadáa, torí ẹran máa ń jẹ́ kí ènìyàn ní agbára, ó sì máa ń fún ènìyàn ní eegun láti ṣiṣẹ́, ó sì máa ń jẹ́ kí ènìyàn mọ àdùn tó wà nínú oúnjẹ. Mo jẹ́ ẹdá tí ó máa ń jẹ ẹran gan. Mo fẹ́ran ẹran, kò sí ẹran tí mo kì í jẹ, àfi àwọn ẹran tí wọ́n bá ti sọ pé ká máa dẹ́bẹ̀, àbí tí ẹṣin mi ò bá faká mọ̀ pé ká jẹ. Tí ẹ bá ń ṣe yìí, mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran gan.

Bẹ́ẹ̀ni, ǹkan tí mo bá fẹ́ fi jẹ ṣàrá, màá fi ìdábò bo ohun tí mo bá fẹ́ fi ṣe ṣàrá. Nítorí èmi náà ǹkan tí èmi bá ní fẹ́ jẹ́ kí àwọn èèyàn fún mi, èmi náà mi lè fún àwọn èèyàn. O gbọdọ̀ dá ìbò bo kí o bá fi ní, kí o bá fi jẹ́ ká àwọn èèyàn kí wọ́n má fẹ́ran rẹ. Nítorí pé èèyàn gbọdọ̀ fún àwọn èèyàn ní ǹkan tí ó jẹ́ pé èèyàn náà lè jẹ.

Oya mi kì í kọ orin kélé torí mi ti ẹ mọ orin kọ rárá. Mo kàn máa ń rí àwọn èèyàn tí máa ń kọrin ní mo dẹ̀ máa ń wo wọ́n torí mo ní àwọn ọ̀rẹ́ náà tí máa ń kọrin. A mọ emi gangan fúnra mi ò mọ̀ bí wọ́n ṣe ń kọ orin rárá, mi ò mọ orin kọ. Àmọ mo mọ àwọn tán máa ń kọrin, mo dẹ̀ tun máa ń rí àwọn èèyàn tí wọ́n máa ń kọrin. A mọ èmi gangan fúnra mi ò, mi mọ bí wọ́n ṣe ń kọ orin.

Àwọn èso pò tí mo máa ń jẹ tó jẹ́ èso. Àmo èso tí mo fẹ́ràn jù ní jíjẹ, ọ̀un nà ni ọsàn. Ọsàn, ọsàn ni mo fẹ́ràn jù nínú gbogbo èso nítorí ọsàn máa ń jẹ kí ara èèyàn ṣe dáadáa, ó de máa ń jẹ kí ara èèyàn dárayá. Nigba tí eeyan bá jẹun, tí ẹ̀eyan ò bá gbádùn ara ẹ̀eyan, tí ẹeyan bá ti mu ọsàn, ó máa jẹ́ kí ara ẹ̀eyan wálẹ̀, ó máa jẹ́ kí eeyan gbádùn ara ẹ̀eyan.

Èmi mo máa ń lo èràn ìrànwọ́ ohùn lé àwọn àgbà tó bá yẹ́ kí n lò, tí ń ba wà níbi tí àwọn èèyàn bá ti pọ̀. Ó ní bá àwọn èèyàn dé ṣuṣẹ, gbọdọ̀ pótó koto di pé mo lò. Àmọ́ tí n bá lò náà, ohùn mi jáke, ohùn mi gangan tí n ba fe sọ̀rọ̀, ohùn mi jáke. Torí mo jẹ́ eda kan tí Ọlọ́run bù ní ohùn, ohùn tó da, tó de jáke. Àmọ́ láà won igbà mí tí wọ́n ba fún mi ní ohùn ìrànlọ́wọ́ ohùn, màá lò torí pé èèyàn kì n ko nǹkan tí wọ́n báa fún ìyàn.

Eh, ìgbàgbọ́, ìgbàgbọ́ wà nínú ǹkan tí ó ṣe pàtàkì nínú, nínú ah ayé ẹ̀dá. Ẹ̀hn, mo de ní ìgbàgbọ́. Àmá síbẹsíbẹ náà, ìgbà àwọn ìgbàgbọ́ kan bẹ́ to jẹ wipé ẹ̀yan gbọdọ̀ yè wọ̀, kótódi pé ẹ̀yan á gbà wọlé. To ri pé kí ń ṣe gbọ̀gbo nkan ti won máa fún yan naní ẹ̀níyan máa ń gbàgbọ́. Ẹ̀yan gbudọ̀ gbé yèwọ̀. Àmo àwọn ìgbàgbọ́ kan bẹ́ to jẹ wi pé àwọn, iru àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ̀wọ́ tọ́ pé ẹ̀yan sì mọ̀ pé ǹkan gìdì ni, ẹ̀yan náà máa gbàgbé ẹ̀ náà mì.

Kò sí ìbósè tí èmi ò kí ń wọ̀ sí ẹsẹ̀ mi, torí ìbósè máa ń dáàbò bo ẹsẹ̀ yẹn nítorí òtútù àbí nígbà tí èèyàn bá fẹ́ wọ bàtà tó jẹ́ pé ó need kí èèyàn wọ ìbọ̀sẹ̀. Èyí tí mo dè fẹ́ràn jù nínú àwọn ìbósẹ̀ náà ni èyí tó bá dúdú. Ìbósẹ̀ tó bá dúdú tó dẹ̀ máa ń gùn dé ibi tó bá ti fẹ́ dé ibi orokún yẹn, òun ni mo fẹ́ràn jù tí mo dè máa ń wọ̀ jù.

Ogun ẹkún ti wá jẹ́ olorun majẹ́ ká gẹ́gẹ́ ogun ẹkún. Mi kí n ṣe ẹni to máa ń sunkún báyẹn. Ǹkan tí ó de jẹ́ kí n sunkún ní àsìkò ìgbà tí ó lọ ní ìgbà tí àbúrò mi tó wà nínú ewu ọkọ̀ kan tí à ń dẹ̀ kú. Ìgbà yẹn ni mo sunkún gbẹ́yìn. Kò dẹ̀ tí ì nílò tó bí oṣù mẹ́ta sẹ́yìn ni kíní ẹ̀ ṣẹlẹ̀, ní ìjàmbá ọkọ̀ náà ṣẹlẹ̀. Nígbà yẹn dè ni mo sunkún nítorí kíní ẹ̀ ò bá mi lára jẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé mi torí a yán gbọdọ̀ ní wọ́n láti fi jẹ́ kí a yàn mọ̀ nǹkan tí a yàn ṣe àti kí nǹkan a yàn fi yá, láti fi tètè mọ àṣẹ nǹkan tí a yàn ṣe. Torí bẹ́ẹ̀, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nínú ilé mi fún isẹ́ láde ti fi máa ń fún mi ní ìmọ̀ọ́ran tó dáa.

Bí mo ṣe máa ń rántí adéhùn mi, ìyẹn lágbára die ńtọ́rí, ẹ̀dá láyé ì dẹ̀ máa n jẹ́ ẹnìkan tó máa ń gbàgbé nǹkan. Àwọn nǹkan tí n bá fẹ́ wá, ranti tí ń bá fẹ́ gbàgbé tò jẹ́ pé adéhùn ni, màá kọ́ kalẹ̀ sí ibi kan. Àbí nígbà mìí, kí n kọ́ sí orí fóònù mi kí n wá fi sí ibi àlámù kan, ó ran mi letí ti àsìkò, àbí àkókò náà tó bá ti tó. Nǹkan tí mo máa ń ṣe tí mo fi ń rántí adéhùn mi nìyẹn.

Àwọn èdè pọ̀ tí mo fẹ́ kọ́, àmọ́ èdè tí mo fẹ́ kọ́ jù tí ó ta mi lára jù láti kọ́, ọ̀nà náà ni èdè Lárùbáwá. Nítorí èdè Lárùbáwá jẹ́ èdè kan tí àwọn ènìyàn máa ń sọ jù ní ayé, ó sì jẹ́ èdè kan tí ó ṣe pàtàkì nínú ẹ̀dá nínú ayé. Àwọn èèyàn dẹ̀ pọ̀ tí wọ́n máa ń sọ, nnkan tó fi jẹ́ kí ó jẹ́ èdè tí mo fẹ́ kọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títa mi nígbà tí n báa ti fẹ́ lọ tà ń kan. Ǹkan tó dẹ́ jẹ́kí ń máa pàdé àfojúsùn mi ni pé, mo máa ń fojú sí ń kan dáadáa. Mò dé máa n ṣe ń kan ní bó ṣe tó àti bó ṣe yẹ torí gbogbo ń kan mi mo máa ń fi sí àsìkò. Mò dé máa ń wò ń kan tí ó máa bá nílẹ̀. So máa ti wò àwọn ń kan tí ó lè ṣẹlẹ̀. Máa ti wá ń kan tí màá fi di gbogbo e. Kó tó dípé mo ṣe ń kan tí mo fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo àwọn ẹ̀rọ ìgbésókè nígbà mi tí màá fẹ́ gbé ǹkan sókè tí ẹsẹ̀ mi ò bá dẹ tó bí kí ń gun ǹkan tí ó máa mú mi ga sí àbí kí ń dẹ́ wá ǹkan tí màá fi ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Nítorí bẹ́, nítorí pé èmi gan-gan fúnra mi mo ga ní ẹ̀dà. Àmọ́ láwọn ìgbà mi tí màá fẹ́ gbé ǹkan sókè tí ojú agbára mi ló máa wá ẹ̀rọ ìgbésókè láti fi ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe.

Mo máa ń fọ ọkọ̀ bàbá mi ní Òrekore àti gbogbo àro tí ń bá wà nílẹ̀. Àmọ́ mi ò tí ì ní ọkọ̀ ara mi báyìí báyìí, torí mi ò tí ì ṣe iṣẹ́ tó àbí débí tí máa ti ní ọkọ̀ fún ara mi. Mo kàn máa ń manage títí bàbá mi náà ni. Àmọ́ mo, ó jẹ́ kí ẹ́ mi náà ní ọkọ̀ tèmi náà tí má sá ti ní owó dé bí tó ye kí n ló owó dé, màá ra ọkọ̀ tèmi náà.

Rárá o, mi ò tíì lẹ́ni kankan kó níbi iṣẹ́ yí o, nítorí èmi jẹ́ ẹnìkan tí ò kí n fẹ́ jẹ́ kí títẹ̀ yẹn bà jẹ. Tí ẹ̀yan bá dín lẹ́yẹn kó níbi iṣẹ́ yẹn bá tètè jẹ́ ni, èmi lè kí n lọ́wọ́ sí bí bá tètè ẹni jẹ. Torí pé mí náà ń ṣe ń wá kí títẹ̀ mi náà dànì àti kí títẹ̀ mi náà fi kí n tún ayẹ títẹ̀ mi náà ṣẹ. N lè bá títẹ̀ yẹn jẹ́ nítorí òjò ọ̀la mi.

Akọ́kọ́ tí mo fẹ́ràn jù nínú ọjọ́ náà ni aró kùtùkùtù tí ń bàjí. Nítorí láti kò rí ẹ, mo máa ń gbádùn ara mi nítorí mo ṣẹ̀ṣẹ̀ jí ni mo sì ní agbára àti ṣe nǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ yẹn. Gbogbo ọjọ́ láàárọ̀ ni inú mi máa ń dùn, mo dè máa aró ni mo dè fẹ́ràn jù nítorí aró jẹ́ àsìkò tó ṣe pàtàkì fún èmi.

Nǹkan tí màá ṣe kí n tó lọ sùn náà ni màá jẹun, tí mo bá ti jẹun alé tan màá dé kírun fún Ọlọ́run. Tí mo bá wa kírun tán, màá wá bá àwọn èèyàn tó súnmọ́ mi, màá bá wọn sọ̀rọ̀. A máa jọ dáro owó bá máa ṣẹ lọ́jọ́ wa. Bí ó bá ti wá so yẹn tán, màá dé wole ló máa lọ sùn. Nǹkan tí màá ṣe ní alaalẹ́ niyen kí n tó lọ sùn.